Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò kúrò ní ìlú mi lọ sí ìlú ibò mìíràn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo lọ wo bí àwọn ìlú yẹn náà bí wọ́n ṣe rí, àwọn ohun tí wọ́n ní tí ó yàtọ̀ sí ìlú mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti rin ìrìnàjò bẹ́ẹ̀.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun ni ọjọ́ tí a gbé bí mi tí n ṣe ọjọ́ iṣẹ́gun tí olóyinbó n pè ní ọjọ́ Tuesday. Ó jẹ́ ọjọ́ pàtàkì nínú ìgbé ayé mi nítorí ọjọ́ àyájọ́ ọjọ́ tí àbí mi ni òun ni mo fi nífẹ̀ sí, mo fẹ́ran rẹ̀.

Bí iṣẹ́ bá ṣe rí ní àkókò yẹn, ó máa ń fún mi ní ìtara àti bí oníbàárà bá ṣe pọ̀ sí i, ó máa ń fún mi ní ìtara láti jara mọ́ iṣẹ́ láti ṣe é ní kíákíá torí tí mo bá jara mọ́ ọ́n, màá le rí ọjà púpọ̀ táa, màá le rí èrò púpọ̀ ń bẹ. Ìtara ó dára ní ẹnu iṣẹ́

Àwọn iṣẹ́ àkànṣe, àwọn ni máa kọ́kọ́ ṣe. Náà tí bá ti ṣe ẹ̀, lẹ́yìn rẹ̀, màá máa ṣe àwọn iṣẹ́ tó kàn. Ìgbà míì kẹ̀dẹ̀ ré, ó lè jẹ́ iṣẹ́ àkànṣe. Ó ni mo máa ṣe gbẹ̀yìn tí màá le farabalẹ̀ ṣe dáadáa, láìsí àbàwọ́n kankan nígbẹ̀.

Rárá, àfi oúnjẹ tí mi ò bá tíì jẹ rí, ṣùgbọ́n tó bá jẹ́ oúnjẹ tí mo ti jẹ rí tí mo sì fẹ́ràn, mi ò ní ìkórìíra kankan sí i. Mí ò ní rárá àìsàn ìkórìíra, mi ò ní sí oúnjẹ kankan àfi oúnjẹ tí ò bá kí ń ṣe oúnjẹ ìlú mi tàbí oúnjẹ tí mi ò bá ti jẹ rí.

Mo fẹ́ràn láti máa se oúnjẹ. Mo mọ̀ bí a ti ń se oúnjẹ dáadáa. Mo fẹ́ràn láti se oúnjẹ tí mo bá fẹ́ jẹun láti máa dá iná ní ilé fún ara mi. Ìgbà mìíràn mo lè se ìrẹsì, ìgbà mìíràn mo lè se ọbẹ̀ ẹgusí, bẹ́ẹ̀ ni mo mọ bí a ti ń se oúnjẹ dáadáa.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lọ, ṣùgbọ́n ní àkókò tí mi ò bá dáná ní ilé, tí mi ò ṣe oúnjẹ ní ilé fún ara mi, òun ni mo máa ń lọ jù. Ṣùgbọ́n tí mo bá dáná ní ilé fún ara mi, mi ò kí ń lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ. Mo máa dáná nínú yàrá ìdáná mi ni.

Ìgbà tí mo bá ti lò ó lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láì fún ní ìsinmi, láì dáwọ́ dúró, ìgbà mìíràn á gbóná, ìgbà mìíràn kẹ̀dẹ̀ re kò ní gbóná. Ó máa wà bẹ́ẹ̀ ni sugbon ní ọ̀pọ̀lọpọ̀ ìwà tí mo bá ti tẹ̀jú á máa gbóná.

Bẹ́ẹ̀ni mo máa ń tẹ̀lé òfin Ìyàrá ọkọ̀ láti máa wo láti pa òfin ojú ìrìnnà mọ́ ojú pópó láti pa mọ́ dáadáa. Mo máa ń tẹ̀lé òfin nítorí tí mo bá tẹ̀lé òfin, ọwọ́ òfin la ó fi mú mi. Mo máa ń tẹ̀lé òfin Ìyàrá ọkọ̀ dáadáa.

Ó jẹ́ ohun tó jẹ́ ìpèníjà torí wípé iṣẹ́ mi ò tí ì fààyè gbà mí láì tí láti ní ìdọ́gba pẹ̀lú ìgbésí ayé mi ṣùgbọ́n mò ń gbé wọn síra wọn ní. Àkókò tó bá yẹ kí n ṣiṣẹ́, màá ṣiṣẹ́. Àkókò tó bá yẹ kí n ṣe ti ara mi, màá ṣe ti ara mi.

Mo fẹ́ràn kí ma kọrin torí orin má a ń mú inú omi dùn. N jẹ́ ó wà láwọn, o sì wà lára àwọn eré ìdárayá tí mo ma ń ṣe. Mo fẹ́ràn orin dáadáa. Orin jẹ́ ohun tó má ń mú inú omi dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo dẹ tun fẹ́ràn kí n má a gbọ́ orin náà torí orin ò dáa fún ọkàn.

Mo máa wo ìwé-ẹ̀rí ìgbani síṣẹ́ wọn, tàbí kí n wo bí wọ́n bá ṣe mọṣẹ́ ṣe sí, tàbí kí n wo bí wọ́n bá ṣe lágbára sí fún iṣẹ́ tí a fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni mo ṣe máa yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, tàbí kí n wo bí wọ́n bá ṣe máa ń dá olùbá rajá mi lóhùn sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi pamọ́ sórí cloud. Mo máa ń fi pamọ́ tí mo bá ti rí pé ohun tí mo nílò fún ọjọ́ iwájú ni tàbí ohun tó ṣe pàtàkì. N o fi pamọ́ síbi bẹ́ẹ̀ ní ìgbà tí mo bá ti nílò rẹ̀, màá lọ sórí cloud mi, màá dẹ̀ lọ wo a jáde.

Ìrọ̀rí kan ni mo máa ń lò tí mo bá ti fẹ́ sùn lálẹ́ tàbí nígbàkúgbà tí mo bá ti fẹ́ sùn. Ìrọ̀rí kan, òun ni mo máa ń lò tí mo máa ń fi ń rọ orí tí mo máa ń gbé sí ìgbèrí mi nítorí kí ọrùn má bá ro mí. Ìrọ̀rí kan, òun ni mo máa ń lò. Hmm.

Gẹ́gẹ́ bí bábà gẹrígẹrí tí oloyinbo ń pè ní bábà, ohun tó ṣe pàtàkì lénu isẹ́ mi, òun ni ẹ̀rọ ìgẹrí mi tí à ń pè ní clipper, òun ni ó ṣe pàtàkì tí ná ò gbọdọ̀ kú ní orí rẹ, ó gbọdọ̀ máa wà nínú iná torí tí mo bá fẹ́ gẹrun.

Ojoojúmọ́ ni mò ń kọ́ ǹkan tuntun ní ẹnu iṣẹ́ mi tàbí níbi iṣẹ́ mi nítorí wipé àwọn tí ń rí tíìṣiri àwọn èèyàn máa wá pé àwọn fẹ́ ṣe máa dẹ̀ kó lọ́wọ́ wọn tàbí kí wọ́n kọ́ mi tàbí kí n lo òye tí mo ti ní nípa rẹ̀ láti fi ṣe ṣùgbọ́n màá tún kọ́ ẹ̀kọ́ sí dáadáa.

Bẹ́ẹ̀ni, tí mo bá ti ń ṣiṣẹ́ mi gẹ́gẹ́ bíi gerígerí, tí mo bá ti fẹ́ gerí fún ènìyàn, tí ń ṣe gẹrungẹrun, tí mo bá ti fẹ́ gẹrun fún ènìyàn, màá wọ aṣọ lé aṣọ tí mo bá wọ̀, aṣọ ìṣiṣẹ́ mi màá wọ láti lè fi gẹrun fún ènìyàn láti fi ṣiṣẹ́ mi dáadáa láìsí ìkọsẹ̀

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Àìmọye iṣẹ́ tí mo ti ṣe rí tí mi ò rí owó rẹ̀ gbà tí ó jẹ́ iṣẹ́ ọ̀fẹ́ ni. Àìmọye iṣẹ́ tí mo dẹ̀ tí ó ṣe fún ènìyàn tí mo ṣe láìbẹ̀re ohun kòhùn ní ọwọ́ wọn. Àìmọye mi dere ni mo ti ṣe tẹ́lomìíràn tó sọ pé àwọn á fi mí lówó tí wọ́n ò dẹ̀ mọ́ owó rẹ̀ wá. Bẹ́ẹ̀ni, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Mo máa ń lọ sí swimming pool tàbí lọ sí odò láti lọ wẹ̀. Mo mọ bí a ti ń wẹ̀ dáadáa. Tàbí tí mo bá fẹ́ wẹ̀ nínú ilé lábẹ́ shower, mo mọ bí a ti ń wẹ̀. Wíwẹ̀ jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe pàaápàá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo mọ bí a ti ń wẹ̀

Ẹ̀bùn láti máa kọrin, òun ni ẹ̀bùn tí mo fẹ́ràn jù nínú àwọn ènìyàn àbí èbùn láti ṣe eré ìdárayá bíi gbígbá bọ́ọ̀lù. Mo nífẹ̀ rẹ̀ dáadáa nínú ènìyàn. Ó jẹ́ ara ẹ̀bùn tí mo fẹ́ràn sí jù. Ẹ̀bùn kíkọ ní àbí ẹ̀bùn ṣíṣe dìdárayá gbígbá bọ́ọ̀lù.

Mi ò kí ń máa ń wọ fìlà rárá rárá. Mi ò kí ń máa ń wọ fìlà. Fìlà dá, ṣùgbọ́n mi ò kí ń máa ń wọ, mi ò kí ń máa ń wọ fìlà. Mo fẹ́ràn kí n ṣí orí mi sílẹ̀ ju kí n wọ fìlà lọ.

Mo mọ̀ bí a ti ń se ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ dáadáa, pàápàá jùlọ gẹ́gẹ́ bí a ti ń se rice tàbí gẹ́gẹ́ bí a ti ń se ọbẹ̀, bóyá ọbẹ̀ omi ọbẹ̀ tàbí ẹ̀fọ́ rírò tàbí ìkéyìí ọbẹ̀. Kò sí ọbẹ̀ èyí tí mi ò mọ̀ ọ́ sè, kò sí ìkéyìí oúnjẹ tí mi ò mọ̀ sè.

Nígbà tí òjò bá ń rọ̀, alákọ́kọ́ mo máa ń wà nínú ilé, nínú yàrá mi. Bo ya kin ma wo fíìmù àgbéléwò tàbí kin ma tẹ fóònù mi tàbí kin ma gbọ́ orin tàbí kí n sùn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òjò bá ń rọ̀ mo máa ń sùn ni.

Pizza jẹ́ oun tí ó dáa láti máa jẹ ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn pizza. Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń jẹ pizza torí mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí pizza ní jíjẹ.

Ṣíṣe iṣẹ́ láti ilé jẹ́ ohun tó da torí ènìyàn ní àkókò láti ṣe ohun tó fẹ́ ṣe ní inú ilé àti a ní àkókò láti ṣe iṣẹ́ dáadáa, a fara balẹ̀ fi ṣe iṣẹ́ náà kò ní sí kọ́lukọ́gba kankan níbi bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Oluwasẹ́gun. Ìtumọ̀ sí pé Olúwa tí àwa Kristẹni ń pè ní Ọlọ́run ó ṣẹ́gun. Òun ni ìtumọ̀ orúkọ mi torí a dẹ̀ tún bí mi ní ọjọ́ ìṣẹ́gun. Òun ni ìtumọ̀ orúkọ mi.

Ìgbà tí ó bá wù mí ni mo lè gẹrun mi torí iṣẹ́ tí mò ń kó ni, tí mò ń ṣe ni. Ìgbà tí ó bá wù mí nígbàkúgbà ni mo lè gẹ́, mo lè jẹ́ kó pọ̀, mo de lè jẹ́ kó má pọ̀ kí n tó gẹ́. Ìgbàkúgbà ni mo lè gẹ irun mi.

Mo jẹ ènìyàn tí ó fẹ láti ma ṣètò ǹkan, bí o bá ṣe yẹ kó rí. Tí mo bá fẹ jáde tàbí mo fẹ lọ sí pati, ma ti ṣètò rẹ lẹ kí àsìkò tó dé. Aṣọ tí mo má wọ, bàtà ni, egun ti mo má nílò ni, ma ti ṣètò rẹ silẹ kí àkókò tó to. Mo fẹ́ràn láti ma ṣètò ǹkan mi dáadáa.